Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ohun tí mò ń wọ̀ ó pín sí oríṣiríṣi. Ènìyàn. Mo máa ń wọ aṣọ tàbí ṣòkòtò tàbí ago ọwọ́ tàbí fìlà tí mò máa ń dé sí orí. Ẹ jẹ kí á kọ bẹ̀rẹ̀ láti aṣọ tí mò máa ń wọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Bí mo ṣe máa ń yan aṣọ tí mò máa ń wọ̀, eh òun ni bí ó ṣe jẹ́ pé eh oríṣiríṣi ibi ni mò máa ń wọ aṣọ lọ. Tí ó bá jẹ́ pé aṣọ tí mò ń wọ̀ lọ ibi iṣẹ́ ni, bí mo ṣe máa ń yan ó máa ń yàtọ̀ sí aṣọ tí mo máa ń wọ̀ lọ sí òde. Èyí tó yàtọ̀ sí aṣọ tí mo máa ń wọ̀ lọ sí ilé ìjọsìn, eh èyí tun yàtọ̀ sí aṣọ tí mò máa ń wọ̀ wọlé ilé tàbí tí mo kàn bá fẹ́ jáde lásán. Eh bí mo ṣe máa ń yan aṣọ yìí, òun ni pé tó bá jẹ́ eleyi tí mò ń wọ̀ lọ sí ibi iṣẹ́ ni, ó gbọdọ̀ bá ti aṣọ tí a ń wọ̀ ní ibi iṣẹ́ mu àti ìlànà tí wọ́n fi kalẹ̀ fún wa ní wíwọ aṣọ ní ibi iṣẹ́. Eh lẹ́yìn èyí, òun ni mo tún máa wo eh aṣọ eleyi tó bá jẹ́ pé eleyi tí a ń wọ̀ lọ sí òde láti bá yàn ṣe ayẹyẹ, eh irú aṣọ tí wọ́n bá ní kí ènìyàn wọ̀ tó bá jẹ́ pé aláwọ̀ pupa ni tàbí aláwọ̀ eléwé. Bí mo ṣe máa yàn nìyẹn. Ẹni tí eh a máa ń bèrè ní ọwọ́ rẹ̀, eh òun ni ẹni tí ó ń ta aṣọ náà. Òun ni ó máa sọ irú aṣọ tí ó wà nílẹ̀ àbí eléyìí tí kò sí. Eh boya ka tó rí ọjọ́ kan tàbí méjì, eh won o ti mọ irú aṣọ tí mo fẹ́ rà àti eléyìí tí n kò fẹ́. Fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé aṣọ, bá jẹ́ pé fìlà tí mò máa ń wọ̀ ni, eh mo fẹ́ran eléyìí tí ó máa gba orí mi dáradára tí kì í ṣe eléyìí tó jẹ́ pé tí mo bá wọ̀, se ló máa dàbí ẹni pé wọ́n yá mi ní aṣọ náà. Òun ni ti fìlà. Elẹ́yi tí ó jẹ́ ṣòkòtò, mi ò fẹ́ran ṣòkòtò tí ó bá tóbi jù tàbí eléyìí tí ó bá fún mi jù. Mo fẹ́ran láti máa wọ ṣòkòtò tí ó bá gbà mí. Nítorí náà bí mo ṣe máa ń yan ṣòkòtò tí mò máa ń wọ̀ nìyẹn, mo máa ń fẹ́ eléyìí tí ó gbà mí dáradára. Owo ẹni ti mo ti n ra aṣọ oun ni mo ti maa n beere iru sokoto eleyi ti o wa nice láti le ra. Ọjọ́ tí mo bá fẹ́ rà á náà ni ń ó rònú rẹ̀ tí un o sì eh ṣe ìpinnu irú ṣòkòtò tí mò fẹ́, tí mò fẹ́ rà. Eh bí mo ṣe máa ń ro, mo ṣe máa ń ra ohun tí mò máa ń wọ̀ nìwọ̀nyí.

Ẹ̀rọ amú ohun tutù tàbí tí a lè pè ní ẹ̀rọ amú ohun dì, àwọn olóyìnbo a máa pè ní freezer. Oun ni ohun ti mo dúró ti o pẹ titi ko to dipe mo ra nítorí pe owo rẹ o gbe pẹli sókè diẹ. Nígbà tí mo rí pé mo nílò láti ra ẹ̀rọ amú ohun tutù àti ẹ̀rọ amú ohun dì nítorí pé mo fẹ́ máa gbé oúnjẹ tí èèyàn bá jẹ kú tàbí ọbẹ̀ tí a bá sè tí a mọ̀ pé a kò ní jẹ ní ìsinsìnyí, mo fẹ́ máa gbé sínú rẹ̀ kí àwọn nǹkan náà máa ba à bàjẹ́. Mo bẹrẹ si ni to owo rẹ jọ díẹ̀díẹ̀. Lẹ́yìn ìgbà ti mo ni erongba láti ra ẹrọ amu ohun di yi. Ó lọ bí oṣù mẹ́fà kí ó tó di pé mo rà á nítorí pé mo bẹ̀rẹ̀ sí ní kó owó rẹ̀ jọ díẹ̀díẹ̀. Bi mo se n ko owo rẹ jọ nipe nígbà ti mo ba gba owo oṣù ni ẹyin oṣù gẹgẹbi onisẹ oṣù, mo maa yọ owo diẹ kúrò nínú owo oṣù mi ti mo si maa fi pamọ́ si ile ile ìfowópamọ́ si láti le jẹ ki o wa níbẹ̀. Mo kó owó yìí jọ fún oṣù mẹ́fà kó tó di pé mo lọ sí ibi tí wọ́n ti ń ta ẹ̀rọ amú ohun tutù yìí tí mo sì rà á tí mo sì gbé wá ílé. Ẹ̀rọ yìí mo ti rà láti bí tí ó ń lọ bí oṣù mẹ́fà sí méje. Káà sọ pé bí oṣù mẹ́jọ tí mo ti rà báyìí. Ó dẹ si dára ó sì ń ṣiṣẹ́ dáradára. Kò ní àléébù kankan lára títí di ìsìn yìí. Ohun mìíràn tí mo kó owó jọ láti rà, òun ni ẹ̀rọ ayárabíàṣá. Nígbà tí mo wọ̀ pé mo nílò ẹ̀rọ ayárabíàṣá yìí, mo tún bẹ̀rẹ̀ sí ní kó owó rẹ̀ jọ díẹ̀díẹ̀. Eleyi o gba mi ni oṣù mẹ́rin láti ko bi ẹgbẹ̀rún lọna ìgbà jọ láti le ra ẹrọ ayarabiasa yi. Nígbà tí mo rí pé owó náà ó pé, mo sì lọ sí ọ̀dọ̀ ẹni tí ó ń ta ẹ̀rọ ayárabíàṣá, mo sì rà á. Ṣùgbọ́n eleyìí ó ti pẹ́ jọjọ yóò tún máa lọ sí bí ọdún mẹ́rin tí mo ti ra eleyìí. Ó sì ń ṣiṣẹ́ títí di ìsìn yìí. Ṣùgbọ́n àgbà tí ń dé sí ẹ̀rọ ayárabíàṣá náà. Mo si wo pe o yẹ ki n tun ko owo miran jọ nísinsìnyí láti ra ẹrọ ayarabiasa miran. Àwọn nǹkan wọ̀nyí oun ni mo le rántí pe mo dúró pẹ diẹ ki o to dipe mo rawọn nítorí pe mo nílò láti ko owo jọ fún ìgbà to se diẹ bi oṣù mẹ́rin su márùn ìgbà miran oṣù mẹfa kó tó di pé mo kó owó náà jọ.

Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n ń gbá ní àdúgbò jẹ́, bọ́ọ̀lù tí a máa fi ń ṣe eré ìdáyára, eré ìdárayá láàárín àwa ọ̀dọ́ ní àdúgbò. Ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù náà, ó jẹ́ orí pápá ilé ìwé girama ti ìjọba kan tí ó ní pápá tí ó fẹ̀ dáradára. Ibe ni àwọn ènìyàn ti lo maa n gba bọ́ọ̀lù náà ni àárín àdúgbò. Àwọn oríṣiríṣi ènìyàn ni ó máa lọ ń gbá bọ́ọ̀lù níbẹ̀. Nítorí pé a ní àwọn ọmọdé, pàápàá láàárín bíi ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn apá kan ìyẹn wà, àwọn máa wà ní apá iṣálẹ́ orí pápá tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù náà. Àwọn mìíràn, wọ́n jẹ́ bí ọmọ ọdún, mẹ́rìndínlógún sí bií ọmọ ogún ọdún, àwọn ọ̀dọ́làńgbá tí wọ́n tún máa ń gbá bọ́ọ̀lù níbẹ̀. A tun maa n ni àwọn mìíràn to je àwọn àgbàlagbà láti bíi ọmọ ogbon ọdún si oke àwọn náà wọ́n tún ní apá ibi kan tí àwọn náà ti máa ń gbá bọ́ọ̀lù wọn. Àwọn wọ̀nyí ni àwọn tó máa ń gbá bọ́ọ̀lù ní àdúgbò. Ní ọjọ́ Satide ní òpin ọ̀sẹ̀, òun ni àwọn àgbàlagbà pátápátá máa ń gbá bọ́ọ̀lù ní àárọ̀ kùtùkùtù. Àbà, àbámẹ́ta, ní ọjọ́ àbámẹ́ta, àárọ̀ kùtù àbámẹ́ta nìkan ni àwọn àgbàlagbà wa táa máa ń gbá bọ́ọ̀lù ní àdúgbò. Ṣùgbọ́n àwọn tí ó jẹ́ ọmọdé láti bí ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ogún ọdún, ìrọ̀lẹ́ ní ojo ojoju, ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni àwọn máa ń gbá bọ́ọ̀lù ní tiwọn. Nítorí pé kò sí nǹkan kan tí ọmọdé ń finùrò jù pé kí ó ṣe eré lọ. Nítorí náà, àsìkò tí àwọn wọ̀nyí máa ń gbá bọ́ọ̀lù nìyẹn ní tiwọn. Bọ́ọ̀lù gbígbá ó jẹ́ eré ìdárayá tí ó máa ń ṣe àǹfààní fún ara. Nítorí pe o maa n je ki eeyan jo gbogbo àwọn gedegede ti o ba wa ni ara eeyan kúrò. Tí ènìyàn bá làágùn, gbogbo àwọn ǹkan tí kò bá dára ní ara tí ó bá lè bá òogùn jáde ni yóò bá a jáde. Nítorí náà ni, olúkálúkù ṣe bẹ̀rẹ̀ sí níi gbá bọ́ọ̀lù ní àdúgbò kí ara kí ó bá lè da yágíyágí. Nítorí pé kì í ṣe gbogbo ìgbà náà ni ó yẹ kí èèyàn máa ṣiṣẹ́. Àsìkò ti eeyan gbodo ṣeré gbodo wa. A dẹ̀ mọ̀ pé eré ṣíṣe ó dára fún ara wa ní ọ̀pọ̀lọpọ̀. Ẹnikẹ́ni tí n kò bá ní àsìkò tí yo, tí ó máa fi ṣeré, ó máa ń ní, nǹkan, ó máa ń ṣe nǹkan tí ó daà fún ara. Ko kan jẹ pé ènìyàn yóò kan máa ṣiṣẹ́ sáa kò dára fún ènìyàn rárá. Nítorí náà ni bọ́ọ̀lù gbígbá ò fi dára púpọ̀. Ibi tí a ti ń gbá bọ́ọ̀lù náà ni orí pápá tí ìṣe, ti ilé ìwé girama. Lẹ́yìn náà, àwọn tí ó ń gba àwọn ọ̀dọ́, àwọn àgbàlagbà ni ó ń gbá bọ́ọ̀lù náà. Àárọ̀, eh, ní ọjọ́ àbámẹ́ta ni àwọn àgbàlagbà ń gbá bọ́ọ̀lù. Ìrọ̀lẹ́ ni àwọn ọmọdé ni wọ́n máa ń gbá bọ́ọ̀lù tìwọn ní ojoojúmọ́.

Ohun tí mo máa wọ̀ ní àárọ̀ ó dá lé lórí ibi tí mo bá fẹ́ lọ ní ọjọ́ náà. Tí ó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mo fẹ́ lọ, ọjọ́ àbámẹ́ta ni mo ti máa ń yan aṣọ tí mo máa wọ̀ fún gbogbo ọ̀sẹ̀ náà tí mo sì máa, fi ayọ́nú tẹ̀ kí gbogbo rẹ̀ kí ó ba lè dán kí ó sì dára láti wo lójú. Ohun tí ó dá lé, òun ni mo ti sọ lẹkan, tó bá jẹ́ pé ibi iṣẹ́ ni, mo ti máa yan àwọn tí wọn máa wọ̀ sílẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, tí mo sì máa ṣe ìpinnu bí mo ṣe máa wọ̀n wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ pé aṣọ tí à ń wọ̀ lọ sí ilé ìjọsìn ní ọjọ́ àìkú, ọjọ́ náà ni àárọ̀ ọjọ́ náà ni mo máa wo àwọn aṣọ tí ó wà nílé tí mo sì máa wo eleyi tí ó bá ilé ìjọsìn mu. Nítorí pé aṣọ tí a wọ̀ lọ ibi iṣẹ́, a kì í wọ̀ lọ sí ilé ìjọsìn. Tàbí aṣọ tí a wọ̀ lọ sí òde àríyá, a kì í wọ̀ irú aṣọ bẹ́ẹ̀ lọ sí ilé ìjọsìn. Ká tó rí bí ìṣẹ́jú méje àbí iṣẹ́ mẹ́ta, mo ti máa mọ aṣọ tí mo máa wọ̀, aṣọ tí mo máa wọ̀ kí ń gba àkókò rara. Mo ni àwọn aṣọ ti mo fẹ́ran lọpọlọpọ, nítorí pe kii ṣe gbogbo aṣọ ti mo ni ni mo fẹ́ bákan náà. Ó ní àwọnkan to jẹ pé tí mo bá wọ̀ ó máa ń jẹ́ kí atẹ́gùn kì o fẹ́ sí mi lára dáradára. Ṣùgbọ́n àwọn mìíràn wa to jẹ́ pe ni ìgbà ti mo ba wọ wọ́n o maa n jẹ ki ooru mu mi nítorí pe ǹkan aṣọ ti a fi rán aṣọ náà o jẹ aṣọ ti o ki ti ko si ni jẹ ki atẹ́gùn kó wọ ara ènìyàn dáradára. Nítorí náà mo ni àwọn eléyìí ti mo fẹ́ran nítorí pe wọ́n maa n jẹ ki atẹ́gùn fẹ́ si ara mi dáradára fún àpẹẹrẹ àwọn aṣọ ti o jẹ aṣọ ìbílẹ̀ bi Ankara tàbí tí tó bá jẹ́ àwọn aṣọ tí a rà lọ́jà tí a rán, àwọn wọ̀nyí mo fẹ́ràn wọn ju àwọn aṣọ tí a máa ń wọ̀ lọ ibi iṣẹ́ tó jẹ pé a máa mọura bí ẹni pé a jẹ́ òyìnbó, ehn, àwọn aṣọ wọ̀nyí òun ní mo fẹ́ràn jù.

Àwọn orúkọ Yorùbá márùn-ún ni mo máa darúkọ tí mo sì máa sọ ìtumọ̀ rẹ̀. Mo máa bẹ̀rẹ̀ láti orí orúkọ Yorùbá tí à ń pè ní Ige. Lẹ́yìn náà ni màá sọ, orúkọ tí à ń pè ní Bàbátúndé. A tún ní, Abọ́sẹ̀dé, a tún ní Iyabọ̀, a detún ní Àjàyí, a de tún ní, orúkọ tí à ń pè ní dada. Ẹ, jẹ́ kí n bẹ̀rẹ̀ láti, láti bẹ̀rẹ̀ sí ní sọ ìtumọ̀ àwọn orúkọ yìí. Ige o je orúkọ ni ile yorùbá ti a maa n so ọmọ ti o ba fi ese wáyé nǹkan tí ìtumọ̀ èyí ni pé tí a bá fẹ́ bí ọmọ, a mọ̀ pé orí ni ọmọ máa fi n wá ayé. Ti a ba bi ọmọ mẹ́wàá o fee je pe gbogbo mewewa ni yóò fi orí wáyé. Ṣùgbọ́n àwọn àkàndá, àwọn àkàndá ọmọ kan wà tí ó jẹ́ pé, ẹsẹ̀ ni àwọn ó fi wá ayé. Tí ó bá fẹ́ jáde láti ibi tí ìyá wọn ti ń bí wọn, ẹsẹ̀ ni àwọn máa gbà já-- ni wọ́n máa fi jáde. Irú àwọn ọmọ báyìí òun ni Yorùbá ń pè ní Ige. Ẹ, ìtumọ̀ orúkọ náà nìyẹn. Bàbá ọmọ òun ni ó máa ń sọ ọmọ ní orúkọ náà. Ẹ, lẹ́yìn èyí, òun ni a tún ní orúkọ tí Yorùbá ń pè ní Bàbátúndé. Ọmọ tí a bá bí nígbà tí bóyá bàbá rẹ̀ kú tàbí bàba bàbá rẹ̀ ni ó ṣaláì sí nígbà tí a bí i. Àwọn yorùbá maa n gbàgbọ́ pe baba baba re ti oku oun ni ọ̀tún padà wa di ọmọ baba re. Nítorí náà, won a so ọmọ náà ni babatunde, itumo re ni pe, baba ti o lo, oun ni o tun padà de. Ẹ, ìtumọ̀ orúkọ Bàbátúndé òun nìyí. Yorùbá tún máa ń sọ ọmọ ní Iyabọ̀. Ìyẹn ó farapẹ́ Bàbátúndé nítorí pé ìyá, òun ni Yorùbá máa ń pè àwọn obìnrin tí ó bá ti bí ọmọ. Nítorí náà ní ìgbà tí, ẹ, ta bá ti bí ọmọbìnrin tí ó dẹ̀ jẹ́ pé bóyá ìyá ìyá rẹ̀ tàbí ìyá bàbá rẹ̀ kú sí àsìkò náà tàbí tó bá jẹ́ pe bóya bí a bí ọ̀sẹ̀ díẹ̀ kí ó tó di pé a bí ọmọ náà ni ìyá ìyá rẹ̀ kú. Tí wón bá bí ọmọ náà, wọ́n lè sọ ọmọ náà ní Iyabọ̀. Ẹ, nítorí pé wọ́n gbàgbọ́ pé ìyá tó kú òun ni ó tó padà wá. Lẹ́yìn èyí, a tún máa ń sọ ọmọ ní Abọ́sẹ̀dé ní ilẹ̀ Yorùbá. Ọmọ tí a bá bí ní, ọjọ́ kìnní ọ̀sẹ̀ òun ni Yorùbá máa ń pè ní Abọ́sẹ̀dé. A tún ní orúkọ ní ilẹ̀ Yorùbá tí a máa ń pè ní dada. Ọmọ tí irun rẹ̀ bá ràn, ẹ, nígbà tí a bá bí i, tí ẹ bá wo irun orí rẹ̀ tí irun orí rẹ̀ gùn tí ó sì ń ràn, òun ni Yorùbá ń pè ní, dada. Lẹ́yìn èyí, a tún ní orúkọ tí Yorùbá máa ń pè ní Abídèmí. Ọmọ tí bàbá rẹ̀ bá rìnrìn àjò tí wọ́n bi kó tó di pé bàbá rẹ̀, bàbá rẹ̀, padà wá láti irìn àjò òun ni àwọn Yorùbá máa ń pè ní Abídèmí. Ni àkótán orúkọ ní ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé tí a bá bí ọmọ, ò ni òun tí ọmọ náà wá ayé, ilé ayé wá ṣe. Nítorí náà, orúkọ o se pàtàkì ni ile yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ ní àkótán, orúkọ ọmọ tí ó bá gbé olubi rẹ̀ kọ́rùn wá sí ayé, ìdí tí ó ń sọ pé nígbà tí a bá bí i olubi rẹ̀ ọrùn rẹ̀ ni yóò wà. Ẹ, ọmọ yìí ni Yorùbá máa ń pè ní Àjàyí. Àwọn orúkọ Yorùbá niwọ̀nyí àti ìtumọ̀ rẹ̀. Bàbá ọmọ òun ni ó máa ń sọ ọmọ ní orúkọ ní ilẹ̀ Yorùbá. Àwọn ìyá náà sì máa ń sọ ọmọ ní orúkọ ṣùgbọ́n orúkọ tó ọmọ náà yóò máa jẹ́ bàbá ni ó máa ń sọ, ní ọ̀pọ̀ ìgbà.

Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ẹ̀rọ tí ó ṣe pàtàkì fún, ènìyàn ní àsìkò tí a wà yìí, nítorí pé gbogbo ayé ń sìn. Ó ti jẹ́, ibi tó jẹ́ pé o kò lè ṣe láìní ẹ̀rọ ayárabíàṣá. Íbàjẹ́ pé o fẹ́ tẹ ìwé ni tàbí o fẹ́ bá ènìyàn sọ̀rọ̀ ní ibi tí ó bá jìnnà, o máa nílò láti lo-- láti ní ẹ̀rọ ayárabíàṣá. Papàjùlọ, èèyàn tun lè fi ẹyọ-- ẹ̀rọ ayárabíàṣá wo, fọ́nrán, tàbí kí ó fi ní ìpàdé pẹ̀lú àwọn èèyàn mìíràn tí ó bá wà ní ibi jíjìn. Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá òun ni, ní ìgbà tí elé tí mo bá ń lò lọ́wọ́lọ́wọ́ tí ó bá bẹ̀rẹ̀ sí ní yọnu. Eléyìí tí èèyàn bá ń lò lọ́wọ́ tó bá yọnu, èèyàn sì lè lọ gbé fún àwọn tí ó ń tun ṣe kí ó tú ẹ̀rọ ayárabíàṣá náà. Ṣùgbọ́n tí ó bá sì ń di lẹ́mọ́lẹ́mọ́ tó jẹ́ pé nígbà tí ó bá tu ṣe ń sìn ká tó rí oṣù mẹ́ta, yóò tutù bàjẹ́. Ó tún lọ́ gbé lọ fún ẹni tó bá ṣe, nígbà tí ẹni náà bá tutù ṣe ká tó túń rí bí i oṣù kan sí méjì yóò tutù bàjẹ́. Ìgbà náà le má mo pe àsìkò tí to láti ra ẹrọ ayarabiasa tuntun yàtọ̀ sí pé ó bàjẹ́ nígbà mìíràn, ẹ-ẹ̀rọ ayárabíàṣá yóò máa di ohun àná, bí àwọn òwò tuntun ń ṣe tuntun mìíràn tí ó jẹ́ pé ó yára ju ilé yìí tí ó wà ní ọwọ́ rẹ lọ tàbí nǹkan tí ó fẹ́ se eléyi tí ó wà ní ọwọ́ rẹ ṣe, kò lè ṣe. O wà nílò eléyi tí ó gbé pẹ́lé ju ilé yìí tí ó wà lọ́wọ́ rẹ ní àsìkò yìí. Nígbà náà ni e máa mọ̀ pé àsìkò ti tó wà yìí láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun kí o sì mú elé tí ó wà ní ọwọ́ rẹ kí o tà á tàbí kí o fún ẹni tí o bá mọ̀ pé, ó máa wúlò fún. Àwọn àsìkò wọ̀nyí ni mo máa mọ̀ pé àsìkò ti tó láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ìdáàbòbò àyè ìkọ̀kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó ṣe kókó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a gbé sí orí íńtánẹ́ẹ̀tì, tí ó yẹ pé ohun ìkọ̀kọ̀ tí ẹnikẹ́ni ogbudọ̀ fi ojú rí. Ẹ̀ fún àpẹẹrẹ, ẹ̀ àwọn ohun tí ó jẹ pé ó ṣúmọ́ ni pẹ́tẹpẹ́tẹ́ bíi ìṣọ́ ọrùn, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò gbọdọ̀ jáde sí ẹlòmíràn tàbí sí gbogbo àgbáyé láti rí. Torí àwọn nǹkan báyìí, ó ṣe kókó láti dààbòbò wọ́n ní orí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀ fún àpẹẹrẹ, tí ènìyàn bá ní òǹkà tí ó fi ń dààbòbò ń kíni ilé, ẹ̀ tí ó ń fi owó pamọ́ sí, ẹ̀ ó nílò láti rí i dájú pé òun dààbòbò irú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀ àti pé àwọn ọ̀rọ̀ tí ẹ̀yẹn máa ń fi ń tì ǹkan tí ó bá nípa lórí íńtánẹ́ẹ̀tì, ẹ̀ ó ṣe kókó kí ènìyàn kí ó dààbòbò ń. Ọ̀nà tí èèyàn ń dààbòbò ẹ̀ ohun ìkọ̀kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, òun ni pé ní àkọ́kọ́ kí ó rí pé ọ̀rọ̀ tí òun máa ń fi ń tì ẹ̀ nǹkan tí òní sórí íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ilé tí ó ṣe gbórí tí ẹnikẹ́ni kò kọ̀ tí è lè kó kára láti sọ pé nǹkan báyìí òun ni ẹni yìí lò. Àti pé kí ó máa ṣọ́ra fún ẹ̀ irú ibi tí yóò máa lọ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì kí ó rí pé ó jẹ́ ohun tí ẹ̀ ó jẹ́ ibi tí ẹ̀ ó ṣe gun mọ́ tàbí ibi tó jẹ́ pé ó ní ìdáàbòbò fún ra ara rẹ̀ kí ó má jẹ́ pé wọ́n kò máa gba gbogbo ohun tí ẹ̀ ó ní lórí íńtánẹ́ẹ̀tì lọ. Ẹ̀ àwọn ọ̀nà báyìí ni èèyàn máa ń fi dààbòbò ohun ìkọ̀kọ̀ rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Yàtọ̀ sí èyí, nígbà tí ènìyàn bá fẹ́ tẹ nọ́mbà ìdáàbòbò rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì, ó gbọdọ̀ rí pé kò sí ẹnikẹ́ni tí ó yọjú wò oun nígbà tí òun bá tẹ́ ẹ́ kí ó rí pé òun nìkan ni ó wà ní ibi tí òun ti ń tẹ tàbí torí pé kí ń ṣe òun nìkan ló wà níbẹ̀ kí ó rí pé kò sí ẹnikẹni tí ó ń wò ó nígbà tí òun bá ń tẹ́ ẹ. Nítorí tí ó bá ń tẹ lóju ẹni tí ó ń ṣọ láti mọ̀ ẹ̀ ọ̀rọ̀ ìdáàbòbò rẹ̀, ó lè jẹ́ nǹkan tí ó máa mẹ́yẹ fún tí kò ní dààbòbò ohun ìkọ̀kọ̀ rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ènìyàn o je ẹni ikeji nígbà miran nígbà ti eyan ba wa lórí intaaneti àwọn nkan kan yio ma wa fún o pe kio te kio ba le lo sibi tàbí ki o gba won laye láti se nkan kan lórí intaaneti re. Ẹ̀ ó jẹ́ gun mọ́ pé kí ènìyàn, èèyàn gbudọ̀ tẹ irú nǹkan bẹ́ẹ̀. Ta bí tó bá máa tẹ́ ẹ kí ó fi àkíyèsí dáradára kí ó má jẹ́ àwọn ohun tí àwọn ọ̀jẹ́ gbúdú jẹ rá, àwọn tí ó fẹ́ lò bá jó ẹ, fún ẹ, òun ni wọ́n ń bèrè láti lè rí ààyè sí ìkọ̀kọ̀ rẹ ní orí íńtánẹ́ẹ̀tì. Tí o bá máa sọ ẹ̀ ọ̀rọ̀ ìdáàbòbò rẹ fún ẹnikẹ́ni, ó gbudọ̀ jẹ́ ẹni tí o fọkàn tán pátápátá pé kò le ṣe níjàǹbá àwọn èèyàn báyìí ni eyan lè fi hàn. Ṣùgbọ́n ẹ̀ ní àpótan, ó dára láti dààbòbò ẹ̀ ìkọ̀kọ̀ íńtánẹ́ẹ̀tì èèyàn lórí ẹ̀ ìkọ̀kọ̀, ìkọ̀kọ̀ ènìyàn lórí íńtánẹ́ẹ̀tì.

Èso àgbálùmọ̀ ni mo fẹ́ràn láti máa mu jù nínú gbogbo èso. Oríṣìíríṣìí èso ni ó wà ní ilẹ̀ Yorùbá tí ènìyàn le jẹ. Osàn mimu o wa níbẹ̀, ọ̀gẹ̀dẹ̀ wéwé o je èsó mìíràn ti mo fẹ́ràn ṣùgbọ́n kí n se òun ni mo fẹ́ràn ju èso mìíràn tí a tún ní, a tún ní ìbẹ́pẹ, a ní apple, bó ti ẹ̀ jẹ́ pé ìyẹn kì í ò--. Ó jẹ́ ohun tí, kí ń ṣe orí ilẹ̀ wa ni wọ́n ti rì. Àwọn nǹkan mìíràn wà tí mo tún fẹ́ràn bẹ́ẹ̀ ṣùgbọ́n èso àgbálùmọ̀ ni mo fẹ́ràn. Èso, èso àgbálùmọ̀ jẹ́ èso tí ó máa ń jáde tí ó bá ti ń di ìparí ọdún, ní oṣù Kejìlá ọdún ni ó máa ń jáde ṣùgbọ́n ní àsìkò yìí, kò tí bẹ̀rẹ̀ sí ní so púpọ̀. Díẹ̀ díẹ̀ ni a sì máa rí níta. Tí ó bá ti di ìgbà tí òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní oṣù kejì sí oṣù kẹta ọdún, nígbà náà ni àgbálùmọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní jáde ní ọ̀pọ̀ yanturu tí yẹ pé yóò sì máa dùn dáradára nítorí pé ẹ̀ igi àgbálùmọ̀ jẹ́ igi tí ó ń fẹ́ràn omi púpọ̀ àti òjò. Tí òjò bá rọ̀ sí, àwọn ọmọ orí rẹ̀ yóò tóbi bó ńkù. Tó dẹ̀ jẹ́ pé wọ́n máa dùn dáradára. Èso tí mo fẹ́ràn láti jẹ jù ni yìí. Èso àgbálùmọ̀ sì dára fún ara púpọ̀ nítorí pé ó máa ń tú àgọ́ ara ṣe, dáradára ju àwọn èso mìíràn lọ. Ẹni tí ó bá mú, tí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀jẹ̀ ríru tí ó bá mú èso àgbálùmọ̀ dáradára, yóò máa tú agbára rẹ̀ ṣe, yóò sì máa jẹ́ kí ẹ̀jẹ̀ ríru rẹ̀ kí í ó lọlẹ̀ dáradára. Ìdí nìyí tí mo fi fẹ́ràn èso àgbálùmọ̀ ju àwọn èso mìíràn tí ó wà ní ilẹ̀ Yorùbá.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí ó bá ní ibi tí mò ń lọ tàbí tí ó ní ibi kan tí mo ní láti mọ̀ fún ìdí kan tàbí idi imìíràn. Mo máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn fún àpẹẹrẹ tí ó bá ní ibi kan tí ó ṣe pàtàkì láti lọ kí mo sì fẹ́ mọ̀ bí mo ṣe máa dé bẹ̀. Mo máa kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹni tí mo rò pé ó ti dé ibi tí mo fẹ́ lọ yìí rí tàbí ẹni tí mo rò pé ó lè mọ ẹni tí ó ti dé bẹ̀ rí. Nígbà náà ni màá bèrè bí mo ṣe máa dé bẹ̀, ọ̀nà tí mo máa gbà dé bẹ̀, irú mọ́tò tí mo máa wọ̀ tàbí tó bá jẹ́ pé ibi tí ó ṣe ń fi ẹsẹ̀ rìn ni, ẹ́, mo máa-- ní gbogbo àwọn àlàyé wọ̀nyí pátápátá ni mo máa gbà lọ́wọ́ ẹni tí mo bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀. Yatọ̀sí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti lè mọ ibi tí mò ń lọ nítorí pé ó pọn dandan láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí èèyàn bá mọ ibi tí ó ń lọ. Àwọn yorùbá ma n powe pe ẹni ti o ba bere ọ̀nà ni ko fe sina. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó rí nítorí ẹnikẹ́ni tí kò bá bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn tí kò sì mọ ibi tí ó ń lọ, irú ẹni bẹ́ẹ̀ ni máa ń sọnù tàbí kí ó máa pọ̀yi ojú kan láì rí àǹfààní ohun tí ó ń ṣe tàbí kí ó rí àṣeyọrí sí ibi tí ó ń lọ. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí ènìyàn o bá n mọ ibi tí ó ń lọ. Fún àpẹẹrẹ, ní bí oṣù díẹ̀ sí èyín, ká sọ pé bí oṣù mẹ́ta ni mo ní ibìkan tí mò ń lọ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo fẹ́ lọ kọ́ ọmọ kan tí àwọn òbí rẹ̀ ti pè mí pé kí n wá kọ́ ní èdè òyìnbó. Nígbà tí mò ń lọ, mo ti kọ́kọ́ bèrè ọ̀nà lọ́wọ́ àwọn òbí ọmọ náà. Wọ́n ti júwe ọ̀nà náà fún mi ní ìwọ̀nba tí ó yẹ wọn, ṣùgbọ́n èmi kò, mi kò mọ ọ̀nà láti dé ibẹ̀. Nítorí náà ni mo ṣe tẹ ọkọ̀ létí láti dé agbègbè ibi tí mo mọ ọ̀nà náà dé. Nígbà tí mo dé bẹ̀, mo bèrè lọ́wọ́ àwọn tí ó ń wa ẹ̀rọ alùpùpù láti lè mọ bí mo ṣe máa dé bẹ̀. Ṣùgbọ́n àwọn tí ń wa ẹ̀rọ alùpopo yìí, wọ́n kò mọ pàtó ibi tí ẹni náà sọ. Nítorí náà, mo kúrò n bẹ̀. Mo rin síwájú díẹ̀ láti tún bèrè lọ́wọ́ àwọn ẹlòmíràn ọ̀nà láti dé ibi tí mò ń lọ. Obìnrin kan wá sọ pé òun mọ bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó wá lọ bá àwọn tí ń fi ẹ̀rọ alùpopo gbé àwọn ènìyàn tí a sì máa sọ fún wọn. Ó sì lọ bá wọn, ó sì ṣàlàyé pé ibi báyìí ni arákùnrin yìí ń lọ. Nígbà náà ni àwọn tí ń wa ẹ̀rọ alùp-- ẹ̀, ẹ̀rọ alùpopo tí a tún máa ń pè ní àwọn tí ń wa ọ̀kadà ni wọ́n ṣẹ̀ wá mọ ibi tí mò ń lọ lẹ́yìn tí ọmọ arábìnrin náà tí ó ṣàlàyé ibẹ̀ fún wọn dáradára. Ẹ̀, àwọn òbí ọmọ náà wọ́n pe bẹ̀ fún mi ní Akilápá. Ṣùgbọ́n àwọn ọlọ́kadà yìí wọ́n kò mọ ibẹ̀ yẹn sí Akélápá. Omi Kúnlé, oun ni wọ́n mọ ibẹ̀ sí. Nígbà tí a sì sọ tí wọ́n sì mọ ibi tí mò ń lọ, ẹ́, mo ṣe gun orí ọ̀kadà náà, wọ́n sì gbé mi dé ibi tí mò ń lọ. Ẹ̀, mo rí pé, ẹ́, ó dára púpọ̀ láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n mo rí pé ibi yìí ó jinnà lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mo bèrè lọ́wọ́ alábàgbé mi tí òun náà ń wa ọ̀kadà pé, "Ǹjẹ́ o mọ ọ̀nà tí mo lè gbà dé Omi Kúnlé lákìínṣẹ́ pé mo lọ gba ọ̀nà jíjìn?" Ó bá sọ fún mi pé ní ẹ̀gbẹ́ ilé mi tí mò ń gbé, mo lè gbé ọ̀kadà láti ibẹ̀ dé Omi Kúnlé náà. E, mo wa ripe o dára láti ma bere ọ̀nà lowo àwọn ènìyàn.

Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn láti máa rántí ìgbà tí a bí wọn sí ẹ̀ inú ayé yìí. Ẹ̀. Ó jẹ́ ọjọ́ tí inú àwọn ènìyàn máa ń dùn lọ́pọ̀lọpọ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa ń ṣe ayẹyẹ rẹ̀. Ẹ̀ ẹ̀. Ọjọ́ ìbí àwọn ẹ̀ ìdílé mi, mo máa sọ wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ̀. A kọ́kọ̀ bẹ̀rẹ̀ láti orí bàbá. Ọjọ́ ìbí bàbá mi, òun ni ọ-ọ́ oṣù kẹwàá ọdún kíní. Ẹ̀. Òun ìgbà yen ni ọjọ́ ìbí bàbá. Ẹ̀. Bàbá sì máa ń fẹ́ràn láti máa ṣe ọjọ́ ìbí wọn gidigidi nítorí pé ó jẹ́ àsìkò tí inú wọn máa ń dùn lọ́pọ̀lọpọ̀ àti pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun rere ni ó ti bá wọn ní ọjọ́ ọ̀ún tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí. E ejeka lo si ti iya. Ẹ̀ ẹ̀. Iyá mi, ẹ̀ àsìkò ọjọ́ ìbí wọn òun ni ẹ̀ ọjọ́ karùndínlọ́gbọ̀n tí ẹ̀ oṣù kejìlá ọdún ni àwọn máa ń ṣe ọjọ́ ìbí tiwọn. Ó bọ́ sí ọjọ́ ìbí ti ẹ̀ Jésù Kristi ẹ̀ Olúwa wa tí wọ́n ṣe, ta máa ń pè ní ọdún Kérésìmesì ní ilẹ̀ Yorùbá ń bí. Ẹ̀. Ọjọ́ kan láàwon méjeji yi jọ́n ṣe ọjọ́ ìbí. Ó jẹ́ ọjọ́ tí ẹ̀ ìyá mi tí won máa ń yé sí lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ gẹ́gẹ́ bí ọjọ́ àdúrà fún wọn nítorí pé ẹ̀ lẹ́sìn kìrìsìtẹ́nì tí ó gbàgbọ́ gidigidi nínú Jésù Kristi, oun ni wọ́n ń ṣe. Yatọ̀ọ́ sí àwọn méjì tí mo ti fẹ́ nu báyìí, ẹ̀ èyí tí ó jẹ́ ẹ̀gbọ́n mi tí ó jẹ́ ẹ̀gbọ́n wa pátápátá, ẹ̀ ẹ̀ ọjọ́ kejì oṣù kínní ni ó jẹ ọjọ́ ìbí ti rẹ̀ tí a sì máa ń ṣe ayẹyẹ rẹ̀ bí ẹ̀ ó bá ṣe wù ú. Nígbà mìíràn, a pé eléré, a pé onílù tí a sì máa fi ilépotí ta máa fọ̀nà roka dáradára. Ṣùgbọ́n ni ìgbà mìíràn koni fe se iru nǹkan báyìí bo sì lẹ wu ju ko jẹ́ pé owó kì ń ṣe ìyọnu fún un. Ṣùgbọ́n ó máa fẹ́ ṣe ní bonkẹ́lẹ́ láàárín àwà ìdílé rẹ̀ tí ó sumọ pẹ́tipẹ́ti bí ìṣan orùn. Lẹ́yìn èyí, òun ni ẹ̀ èmi ti kalára mi, ẹ̀ oṣù kẹsàn-án, ẹ̀ ọjọ́ kẹtàlélógún, òun ni èmi máa ń ṣe ẹ̀ ọjọ́ ìbí tèmi. Ẹni.

Owó tí mò ń gbà ní àsìkò yìí, owó náà kò dára tó rárá. Ẹ̀ ti gbọ t'ori ni àsìkò ni orile-ede wà ẹgbẹ̀rún ni ọ̀nà adọrin ni owó ti o kéré ju fún òṣìṣẹ́. Ẹ̀ ṣùgbọ́n owó náà kò tó rárá nítorí pé gbogbo òun ni ó ti gbé owó lórí. Fún àpẹẹrẹ, tí ènìyàn bá fẹ́ wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ rẹ̀, òye tí ó fi wọ ọkọ̀ yóò ti gba bí ìdási mẹ́wàá nínú owó oṣù rẹ̀. Fún àpẹẹrẹ, ẹni tí ó bá ń gba, ẹ́, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún nígbà tí ó máa fi wọ mọ́tò nínú rẹ̀ lóṣù, yóò ti fi ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá yóò ti fi wọ ọkọ̀ tán nínú owó náà. Ẹ̀ yàtọ̀ sí pé ká wọ ọkọ̀, oúnjẹ náà, ẹ́, ó gbo owó lórí rẹpẹ́tẹ̀. Owó tí à ń ra ìrẹsì tàbí ẹ̀wà níbi ọdún méjì sẹ́yìn tàbí ọdún mẹ́ta sẹ́yìn kì n ṣe owó náà ni à ń ra sín. Nítorí pé gbogbo rẹ̀ ni ó ti lọ ní ìlọ́po márùn-ún. Fún àpẹẹrẹ, ẹ̀wà tí à ń ra àbọ̀ kan ni fún àpẹẹrẹ, ẹ́, ìgbà náírà ṣùgbọ́n nísìnyí ó ti di ẹgbẹ̀rún kan náírà. Ẹ̀ ì-- ìyẹn mú pé, ì-ì-ìyẹn jásí pé ó ti tó bí ìlọ́po márùn-ún òye tí à ń ra tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sì ni owó tí à ń gbà kò gbé pẹ́ẹ́lì ní ìlọ́po márùn-ún. Ẹ̀ ìlọ́po méjì péré ni ó fi gbé pẹ́ẹ́lì si. Nítorí náà owó tí à ń gbà kò dára rárá. Gbogbo àwọn alábàáṣiṣẹ́ pọ̀ pátápátá ni ó máa ń ráhùn pé òye owó tí wọ́n ń gbà kò tó. Ẹ̀ ní àfikún, a o rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé owó tí wọ́n ń gbà kò tó di pé o dé, ẹ́, gbogbo gbèsè ó ti wà nílẹ̀ tí ó jẹ́ pé yóò kó ìlàjì rẹ̀ kúrò lọ nílẹ̀ pátápátá. Tó jẹ́ pé, ẹ, bí ó bá ṣe ń gbowó wọn báyìí, gbèsè ni owó náà ni ó máa ń bá lọ. Nítorí náà, ẹ́, owó tí mò ń gbà kò dára tó, kò tẹ́mi lọ́rùn. Tí owó náà tí ó bá le lọ síbí ìlọ́po mẹ́ta sí èyí tí mò ń bá ń sìn, a le sọ pé owó náà ó máa dára. Ẹ̀ a ṣèlérò máa lo láti fi ṣe ohun tí ó bá dára láti fi ṣe. Ẹ̀ bí i oúnjẹ tàbí aṣọ tàbí ilé tí a máa gbé. Ẹ̀ àwọn-- ìdí nìyí tí mo fi sọ pé, ẹ́, owó tí mò ń gbà ní ibi iṣẹ́ kò dára tó rárá ó sì lè ju báyìí lọ.